Ètò mi fún ìparí ọ̀sẹ̀. Mi ò ní ètò púpọ̀ bí ó ti wù kò mọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti, a ti mọ̀ pé ọ̀la ni ọjọ́ ìsinmi, à mo ṣe ìmúra sílẹ̀ fún ọjọ́ ìsinmi ti ọ̀la nípa lí lọ ṣọ́ mi sílẹ̀ kí a fọṣọ, kí a ṣe ìpalẹ̀mọ́ ilé. Àwọn ètò tí mo ní náà nìyẹn àti pé àwọn ohun tí mi ò ráyè ṣe láàrín ọ̀sẹ̀ nítorí iṣẹ́ òjọ́ àti nítorí bóyá nǹkan àbí òún kejì, ohun kan àbọ̀ ohun mìíràn. Mo, mo gbìyànjú pé mo parí gbogbo rẹ̀ bí a ṣe ń súnmọ́ ìparí ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ẹ dẹ̀ ti mọ̀ pé, a ti mọ̀ pé, àárín ọ̀sẹ̀ ni a máa ń ṣe àwọn iṣẹ́ tó yẹ kí, àwọn iṣẹ́ tó ṣe kókó. Ṣùgbọ́n bí a ṣe ń súnmọ́ ìparí ọ̀sẹ̀, àwọn èyí tí mi ò ráyè ṣe, tí mi ò ráyè parí, gbogbo rẹ̀ náà ni mo mú lọ́kùnkúndùn tí mo sì gbìyànjú láti parí gbogbo ẹ̀, àti pàápàá jùlọ bí ọ̀la ti lè jẹ́ ọjọ́ ìsinmi. Ṣe akitiyan láti múra fún, ah, ọjọ́ ìsinmi ti ọ̀la kí ìsìn náà kó lè ṣètò ọ́ gbà lọ́dọ̀ Olódùmarè.